Eh, tí mo bá fẹ́ lọ sùn mo máa ń wo èwù tẹ́ eeyan fi máa ń sùn. Mo fi máa ń sùn dáadáa. Mọ́ ń wà, mi ì yí ṣẹ́ kí ni mo mọ́, ìgbà mí nítorí mọ́ mo n tètè ń bọ́ sí ìhòhò kò sì ṣe ǹnkan tó da. Mọ́ ń wo èwù tí ó bo mí lára dáadáa tíì fii balẹ̀ lọ sùn.

Ti mo ń bá sín, mo maa n se Atẹ́sùwé, mo máa n ṣe alubarika tí mo bá sín. Nítorí, jo mọ máa pé óre, óre kó wá ọ̀dọ̀ mi wá, óre kó wá mi wá, óre kó kanlẹ̀kùn ilé mi. Nǹkan bẹ́ẹ̀ ni Atẹ́sùwé, gbogbo nǹkan tí mò ń fẹ́, nǹkan bẹ́ kan.

Mo fẹ́ràn àmúga. Àmúga máa ń dùn, adùn wà nínú ẹ̀. Í máa ń dùn, etùmo máa ń o ìgbẹ́, imú ń fún ni ní jíṣẹ́ sí òun. Ẹ̀yàn má, ẹ̀yàn máa lọ ilé ìgbọ̀nsẹ̀ dáadáa. Inú èèyàn máa ń fúyẹ́. Àmúga, ó jẹ́ èso tó dáa. Ẹni tó bá fẹ́ ní inú e o àbí ìgbẹ́ gan mọ́ nídi, tó bá jẹ àmúga àbí ìgbẹ́pẹ, yóò dà mo. Mo fẹ́ràn àmúga, mo fẹ́ràn ìgbẹ́pẹ.

Aṣọ tí mo fẹ́ran ìbàdí, a chọ òkè àti ṣọlẹ̀, ṣọlẹ̀ shomizi wọ́n, wọ́n ni mo fẹ́ran.

Tó bá lọ lèkún sẹ̀ tí ìgbẹ́ gbòn mi, mo bá le, ìgbẹ́, ìgbẹ́ náà ó le, mo bá gbin, mo bá mí kanlẹ̀, ọmọ mi lọ́lókè, ọmọ mi ńsọ̀kalẹ̀. À, tó, tí ìgbẹ́ bá le bẹ́ẹ̀ náà, kò ní mo jẹ búrẹ́dì, èmi ó jẹ èso ní, ní fa, tó bá gbé ìgbẹ́ náà ó rọra.

Ojú ìbòjú náà kò yé mi. Wákàtí mélòó, àsìkò mélòó, ẹ ní wákàtí mélòó, mo mọ̀ pé wákàtí mélòó, àsìkò mélòó ni mẹ́. Ojú ìbòjú náà kò yé mi lójoojúmọ́, ìgbà gbogbo ni, ojú ìjójú náà kò yé mi tí mi fi làyé ọ̀rọ̀ tó ẹ béèrè dáadáa. Mi tó fi rán àgbààgbà kan, ó bá làyé ẹ fún mi, mí ì múdaní, nígbà tí ó tún padà wá, mi fi le tún mọ ẹ̀ fún yin dáadáa.

Mo ti ṣèṣe kan tó dáa, mò ràn ọ̀rẹ́ mi lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìlẹ̀ rẹ̀. Ọdún mi láti ràn rán lọ́wọ́ nítorí pé ìran ń fẹ́ àwọn mi ọ lọ́wọ́ ṣẹ́ pàtàkì.

Eh, èmi ò lọ sóderí nítorí mo lọ rán, mo lọ palẹ̀wò bàbá mi. Látọ̀rí kò rọ́wó, kò rọ́wó. Mo lọ palẹ̀wò, mo lọ wo ju ẹ, ó pè mí, è mo lọ.

Imu gbọ́ àyìí, mo, mo bèèrè gbé náà o ní ti jí ọ̀gá mi, mo bèèrè gbé náà, mo bèèrè gbé lẹ́dò ẹ. Tí ó bá fún lóhùn, mo ń sọ̀rọ̀, mo ń sọ̀rọ̀ dáadáa.

Ah! Ọ̀rọ̀ to sọ mo, èmi ò mọ ìtumọ̀ ẹ̀ dáadáa, èmi ò mọ ìtumọ̀ ẹ̀ dáadáa. Yíyà àworán, èmi ò mọ ìtumọ̀ ẹ̀. Mo fẹ́, mo, mo ṣè mọ̀ fọ́n ní. Eku fẹ́ ràn, tó bá rí fẹ́ fó, ònídí eku fẹ́ ràn. Àmọ́ èmi ò mọ ìtumọ̀ ẹ̀ dáadáa.

À, ọ̀run ọ̀sọ̀ ẹ̀mi ò mọ̀ ọ́n dáadáa o. Ẹ̀mi ò mọ̀ ọ̀run ọ̀sọ̀. Ọ̀run, mò mọ̀ pé ọ̀run, eh, ìtálẹ́, iyẹ́bo ìtálẹ́ wa ni jí ọ̀run, àmọ́ ọ̀sọ̀, ọ̀run ọ̀sọ̀, ọ̀run ọ̀sọ̀ ni ó ṣe wí pé, eh, ọ̀lúṣẹ́ alápá lé, òní jí ọ̀run ọ̀sọ̀

Bí ǹkan, bí ǹkan tó bá wọ̀ nínú àpò owó mi, mo ń yàn ko, mo ń yàn ko ribẹ̀, kò láti o gbé nínú àpò owó mi. Nítorí àpò owó mi, owó dáadáa ló bá wọ̀ ní, owó dáadáa ló wọ̀ ní.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ lọ sí ilé ìjọsìn. Mo mọ̀ ń lọ lọ́jọ́ àìkú pẹ̀lú ẹbí mi. Á mò ń gbàdúrà, á sì mọ̀ kórin ìyìn fún Ọlọ́run. Ó ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pín oúnjẹ mi, mo fẹ́ràn pín oúnjẹ mi. Nígbà mí, mo máa ń pín oúnjẹ mi pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí ẹbí mi. Ó dáa láti, láti pín pẹ̀lú àwọn, àwọn mi nítorí pé ó fi ìfẹ́ hàn.

Mo máa ń fọ asọ mi lọ́jọ́ àbámẹ́ta tàbí lọ́jọ́ àbámẹ́rin. Nígbà mí, mo tún mọ̀, mo ti mọ̀ ń fọ aṣọ lọ́jọ́ àìkú.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ọ́n gbọ́ podcast. Mo mọ̀n n gbọ́ wọn nígbàtí mo bá ní àkọ́kọ́. Wọn ń kọ̀ mí àrùn ọ̀run tuntun, ó sì mọ̀n ń jẹ́ kí ń kọ́ ẹ̀kọ́ púpọ̀.

Mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Mo máa ń fún, mo, mo máa ń fún wọn ní aṣọ, ìwé tàbí oúnjẹ, oúnjẹ. Ẹ̀bùn máa ń, máa ń mú ayọ̀ wá. Ó sì fi ìfẹ́, ìfẹ́ hàn sí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ní ìrungbọ̀n. Mo fẹ́ràn kàwé, kòrín àti seré boolù. Nígbà tí mo bá ní àkókò, mo máa ń se ìrògbọ̀n mi láti sinmi àti láti ní ayọ̀.

Mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ẹbí mi. A jọ ń pàpọ̀, a sì ní àyọ̀ pupọ̀. Ó dára láti lọ sí ilé oúnjẹ láti sinmi àti láti ní àkọ́kọ́ pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, owó tí mo gbà dára tó fún mi láti ra ohun tí mo nílò, ohun tí mo nílò. Ṣùgbọ́n, ṣùgbọ́n mo tún fẹ́ kó pọ̀ sí i láti lè, láti lè sọ àwọn ohun mi tí mo fẹ́.

Mo ní ìpàdé lẹ́ lét méjì sí mẹ́ta lọ́sẹ̀ kan. Nígbà ìpàdé, a máa ń jíjọ jírọ̀rọ̀ àwọn èsè àti ohun tí a fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Mo kọ ìròyìn láti fi hàn ọ̀hún tí mò ń ṣe àti, àti bí iṣẹ́ ìṣe se ń lọ.

Bẹ́ẹ̀ni, mò ní ọgbà kékeré ní ilẹ̀ mi. Mo mọ̀ n gbìn, mo mọ̀ n gbìn ẹ̀fọ̀ àti awọn òdòdò. O dára fún mi nítorí pé ọ̀ n jẹ́ kí ilẹ̀ mi lẹ́wà wọ́n sì tún ní ìdánilẹ́kọ̀ọ́ fún ìgbìn.

Bẹ́ẹ̀ni ń fò, mo ní àìsàn, ì kòrira sí ẹ̀fọ́n kan. Nígbà tí mo bá jẹ ẹ́, ó máa ń fa ìbànújẹ́. Nítorí náà, mo máa ń ṣọ́ra kí n máa ba à jẹ ẹ́

Ẹbí mi máa ń ṣe àwọn àṣà, wọ́n ń gba ayẹyẹ àti ìpàdé. A máa ń ṣe àjọyọ̀ ìbí, ìgbéyàwó àti ìba ohun àgbàlagbà.

Mo fẹ́ran ọjọ́ ojò, tí ọ̀run náà rán àti ojú ọjọ́ tí kò gbọ̀yà jú. Nígbà tí ọ̀run bá ń rán, mo mọ̀ ọ́n lọ sí mi, níta mo sì ní ayọ̀. Ọjọ́ ojò bẹ́ẹ̀ dára fún mi.

Bẹ́ẹ̀ni, mo mú àwọn ọ̀un mímu pírotíìmi lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀méjì lọ́sẹ̀. Wọ́n ràn mí lọ́wọ́ láti ní agbára àti láti fi agbára ṣe dáadáa.

Tábìlì iṣẹ́ mi ó lọ gan-an. Ó nípọ̀ kùtà, ìwé, àti àwọn ọ̀hún èlò tó wúlọ̀ fún iṣẹ́.

Mo mọ kí àwọn ènìyàn pẹ̀lú ìbá atọ́kan wà. Ni ọpọ̀, ní ọpọ̀ ìgbà, mo máa ń sọ "Ẹ lẹ "tàbí "báwòní". Mo mọ ní, mo mọ oun fi owó mi tàbí ẹ́rẹ̀kẹ́ kí wọ́n. Ó ṣe pàtàkì láti kí àwọn, láti kí àwọn ẹnìyàn nígbà, ní ìbá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilé ìsàmbáyé. Nígbà tí mo ń bá lọ, mo mọ ra àwọn oúnjẹ àti àwọn nǹkan tí mo nílò. Ó dára fún mi nítorí pé mo lọ, mo lẹ, mo lẹ́ rí ohùn tí mo fẹ́ àti láti pàdé àwọn ènìyàn.

Mo kẹ́yìn gún ọkọ̀ akẹ́rù lọ́sẹ̀ tó kọjá. Mo gùn pẹ̀lú ẹbí mi láti lọ sí ìlú mìíràn. Ó dára fún mi nítorí pé mo rí ìrìn àjọ tuntun, mo sì ní ìrírí tuntun.

Bẹ́ẹ̀ni, mo mọ kòrìn kẹ́lẹ́ nígbà tí mo bá wá ilé tàbí nígbà tí mo bá ṣiṣẹ́. Mo fẹ́ràn kòrìn nítorí pé ó mọ, ó mọ mú ayọ̀ mi wá, á sì mọ, mọ mú sí mi. Hmm.

Rárá, mi ò ní ọkọ̀, ṣùgbọ́n mo fẹ́ kí ńi nkan ní ọjọ́ ìwà ìwàju. Ó ṣe pàtàkì fún mi láti ní ọkọ̀ tó ní ìfẹ́ àti ìbáṣepọ̀ dáadáa.

Nígbà tí, nígbà tí mo ń bá dúró de ǹkan, mo mọ ka ìwé tàbí gbọ orin, tàbí gbọ́ orin. Nígbà mí mo mọ, mo mọ rọ̀yìn, ọ̀run tó ṣẹlẹ̀ tàbí ṣe àtòyẹwò ìṣe mí. Ó hàn mí lọ́wọ́, ó hàn mí lọ́wọ́ láti má ṣe ìdà náà wò àti, àti láti lò àkókò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní agogo ní ọ̀pẹ ìgbà. Mo ṣe ìpinnu kí n lé dé pẹ̀lú agogo.

Nígbà tí àsìkò ìparí iṣẹ́ bá dé, mo mọ ohun ṣe àtòyèwò ọ̀rún tí mo ti ṣe, mo sì mọ mo sì mọ dá ìṣe tó kún sílẹ̀ fún ọjọ́ mi.

Mo máa ń kọ àtòjọ àwọn iṣẹ́ mi sílẹ̀ kí n tó bẹ̀rẹ̀. Mo máa ń tẹ àwọn iṣẹ́ tó ṣe pàtàkì kíkọ́kọ́, wọ́n sì mọ̀ wípé àkókò mi dára.

Mo fẹ́ ra kòkòkò Èkó. Ìmọ̀ ẹ̀rọ àti ìtàn jùló. Ìmọ̀ ẹ̀rọ ran mí lọ́wọ́ láti mo bí òrùn ṣe ń ṣíṣe, ohun ṣíṣe, ìtàn sì ran mí lọ́wọ́.

Mo máa n gbó ìrọ̀ àwọn oníbàárà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Mo mọ̀ kó ọrùn, ti tí wọ́n so, mo sì mọ ọ̀rẹ́.

Mo mọ̀ ọ́n kọ àtòjọ àwọn isẹ́ mi sílè kí wọn tó bẹ̀rẹ̀. Mo mọ̀ ọ́n se àwọn isẹ́ tó ṣe pàtàkì kọ̀ọ̀kan kan wọn sì mọ́. Ó ń pín ẹran kan mi dáadáa.

Bẹ́ẹ̀ni, lẹ́kànkan orí mi, orí mọ́ un fọ́ fọ mi nígbà tí ó kọ sẹ́lẹ̀, ó bọ sẹ́lẹ̀. Mo mọ̀ sími, mo mọ̀ sími, mo sì mọ̀ mú ọ̀mí.

Mo maa n sisẹ́ fun wákàtí mẹ́ta sí mẹ́rin lójoojúmọ́ nígbà tí ìṣẹ̀ báda bakuo mole sí ilé.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí àti yà awòrán, mo mọ̀ wọ́n ya àwọn àwòrán nígbà ìsinmi mi àti pẹ̀lú ẹ̀bi tàbí ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, mò mọ ìwọ̀n kòfí lé igi ìṣẹ́ mẹ́fà tàbí lé mẹ́jì lọ́jọ̀. Ó ràn mí lọ́wọ́ láti jí àti láti ní ìfọ̀kànbalẹ̀ ni ifokanbale. Nigbà tí mò ń bá ń ṣiṣẹ́.

Awin isele. Mo man nse isimi. Leyin ojo ise. Leyin ojo ise. Mo man wo television ka iwe tabi gbo gbo orin. Ni gbami. Mo tun mo ma le nye se yen atcha totin tabi gba awon soro.

Nígbà tí mo ń bá ní ìṣòro, ní ìbí ìṣẹ́, mo mọ ọ̀pọ̀lọpọ̀ tàfíì wà, ìfarapa àti ìfọ̀kànbalẹ̀. Mo mọ ọ̀un tó ṣẹlẹ̀

Mo maa nṣe ọjọ́ ìbí mi pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ mi. Amọ amọ ọjà papo, kọ orin iyìn àti dá ayọ̀, ayọ pọ̀

Bẹ́ẹ̀ni, lẹ́kọ̀ọ̀kan mo mọ̀ jẹun nínú ọkọ̀ mi ọ̀pọ̀ nígbà tí mo bá ní àkókò díẹ̀ ṣiwáju ìpàdé tàbí ìrìn àjò.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ tẹ́lẹ̀ òfin ìyàrá. Mo mọ̀ tẹ́lẹ̀ òfin ìyàrá. O kọ̀ ní gbogbo ìgbà. Mo mọ̀ pé, mo mọ̀ pé o ti pàtàkì.

Ìgbádùn mi ni láti gbọ́ orin kàwé àti lo akoko pẹ̀lú ẹ̀bi àti ọ̀rẹ́ mi. Mo tún ní ìgbádùn láti ṣe ìrìn àjo kẹ́kẹ̀ àti láti kọ ẹkọ tuntun.

Oja titun máa jáde lóṣà tó ń bọ̀, àdí sí àtúnṣe ICT sector gbogbo ọ̀run, tó yẹ kí o wá ní ọjà.

Nígbà tí mo ń bá wá nínú ìlà, mo mọ n kà ìwé tàbí gbọ́ orin. Nígbà mi mo mọ òǹrọ̀yìn àwọn tí mo fẹ́ ṣé tàbí ṣé ìròyìn fún ara mi.

Bẹ́ẹ̀ni, lẹ́kọ̀ọ̀kan ó mọn n ranti hala mi. Nígba mi, hala náà mọ̀ ń jẹ́ kẹ́dẹ̀re. Mọ́ sì mọ n rantu tí ọ̀un tó ṣẹlẹ̀ nínú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Mo mọ̀ wọ́n àwọn àmì tó wà lórí àwòrán ilẹ̀ àti orúkọ àwọn ibi.

Mo gé ènìyàn ní ààlá burúkú lọ́sẹ̀ tó kọjá, nígbà tí mo jí, mo gbàdúrà kí ó sì tún ṣún. Lẹ́yìn náà, lẹ́yìn náà, mo ní ìtura mo sì gbàgbé ààlá náà.

Mo kẹ́yìn lọ sí ọjà lọ́sẹ̀ tó kọjá. Mo lọ làtí ra oúnjẹ àti àwọn nkan tí mo nílò ní ilé. Ó dára fún mi nítorí pé mo rí gbogbo oun tí mo fẹ́.

Mokẹyìn wẹ ẹ̀yín mi ní àárọ̀ yìí. O mọ̀ wipe ẹ̀yín mi lé méjì lọ́jọ́, o mọ̀ wẹ ẹ̀yín mi lé méjì lọ́jọ́, ní àárọ̀ àti ní alẹ́.

Nígbà tí mo ń bá ṣe àtẹ̀jíṣẹ́, mo mọ̀ ọ́n tó rẹ́ àfọ̀rọ́jìn. Mo mọ̀ sọ́ pé má bínu jó dáríji mi. Mo tún mọ̀ ọ́n gbìyànjú láti tú ọ̀ún tí mo ṣe ṣe dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn kan. Ajá ni. Mo mọ̀, mo mọ̀ bó tọ́, mo sì mọ̀ fún, fún ọ̀nì oúnjẹ, oúnjẹ lọ́jọ́ júmọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ ní alẹ́. Nígbà tí mo bá ń gbáwó ọrùn, mo mọ ohùn rí ìyàwó púpọ̀.

Mo fẹ́ ràn àkọ́kọ́ ọdún di ọ̀ọ̀run ọ̀wọ́n ẹ̀ẹ̀kan náà tó hàn láti lọ síta. Nígbà yẹn, ó máa ń ṣe ìrìn àjò.

Mo mọ̀ ń àwọn ẹ̀rọ tuntun wá nígbà tí mo bá ń kàwé, ń gbọ́ ìtàn tàbí ba àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀.

Mo mọ̀ mọ́ àwọn èrò tuntun wá nígbà tí mò ń bá kàwé, mọ́ ìtàn tàbí ń bá àwọn ọ̀rẹ́ mí sọ̀rọ̀. Mótún mọ̀.

Mo fẹ́rán tí pé kí ọ̀run náà ó ràn ká àgbọnà tó rọrùn láti lò síta. Nígbà yẹn, mo mọ̀ ọ́n ṣe èrè àtọ̀.

Bẹ́ẹ̀ni, ní ẹẹkankan mo mọ rantí àlá mi. Nígbà mí àlá náà maa n jẹ́ kẹ́dere, mọ sì mọ rantí ọhùn tó ṣẹlẹ̀ nínú rẹ̀.

Mo kẹ́yin ní àlá burúku lóṣù tó kọjá nígbà tí mo jí mọ̀ gbádúra kí ń mu sin tó ń sùn. Lẹ́yìn náà, mo ní ìtura mo sì gbágbé àlá náà.

Bẹ́ẹ̀ni, mo mọ bí àti ǹkan àwọn àwọn ilẹ̀. Mo mọ ohùn àwọn àmì tó lá lorí àwòrán ilẹ̀ àti orúkọ àwọn ibi. Ọ̀rọ̀ mi lówó láti mọ ibi tí mo fẹ́ lọ àti bí mo.

Ní ìgbà tí asìkòyí bayìí iṣẹ́ ba dẹ̀, mo mọ̀ ọ́n se àtunyẹwò ọ̀hún tí mo ń ti ṣe, mo sì mọ̀ láìṣe tó kú sílẹ̀ fún ọjọ́ mi.

Bẹ́ẹ̀ni, mò rọ̀ pé ojú mi dára. N ó ṣe pàtàkì fún mi ní torí pé mò rọ̀mí lọ́wọ́ láti rí ohun tó wà sí àyíká mi.

Mo ṣíṣe iṣẹ́ kan to da. Mo ràn Ore mi lọ́wọ́ pẹ̀lú ìṣe ilé ìlérè. Ọdún mi ni láti ràn án lọ́wọ́ nítorí pé ríra awọn mi lọ́wọ́ ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo mọ olówó sí ilé ìjọsìn, mo mọ̀ ń lọ́jọ́ àìkú pẹ̀lú ẹbí mi, àmọ́ pẹ̀lú wa láti máa kọrin ìyìn fún Ọlọ́run. Ó ṣe pàtàkì fún mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí wọ́n dùn mí. Nígbà mí mo mọ̀ pé ó ń jẹ, ó ń jẹ mí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí ẹbí mi. Ó dára láti kí pẹ̀lú àwọn àwọn mi nítorí pé ó fi ìfẹ́ hàn.

Mo mọ̀ n fọ́ aṣọ mi lọ́jọ́ àbámẹ́ta tàbí lọ́jọ́ àbámẹ́rin. Nígbà mí mo tún mọ̀ wípé ó sọ ọjọ́ àìkú.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ n gbọ́ podcast. Mo mọ̀ n gbọ́ wọ́n nígbà tí mo bá ní àkókò. Wọ́n ń kọ mi ní àwọn ohun tuntun.

Mo fẹ́ràn láti fún àwọn ènìyàn mi ẹ̀bùn. Mo mọ fún wọn ní aṣọ, ìwé tàbí oúnjẹ. Ẹ̀bùn mo ń mú ayọ̀ wá.

Bẹ́ẹ̀ni, mo ní ìhun gbọ̀, mo fẹ́ràn kàrí, kóóróó ni àti síerí kóóróó. Nígbà tí mo bá ní àkókò, mo máa ń tẹ ìhun gbọ̀.

Mo keyín lọ sí ilé oúnjẹ ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú ẹ̀bi mi. A jẹun papọ̀, a sì ní ayọ̀ púpọ̀. Ó dára láti lọ sí ilé oúnjẹ láti sí mi àti láti ní akókò pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, owó tí mo gbà dára tó fún mi láti ra owó tí mo nílò. Ṣùgbọ́n mo tún fẹ́ kó pọ̀ sí i láti lè ṣe àwọn ohun mi tí mo fẹ́.

Mo ní ìpàdé léméjì sí mẹ́ta lọ́sẹ̀ kan, nípa ìpàdé ámojúrórọ̀ àwọn iṣẹ́ àti oun tí a fẹ́ ṣe.

Bẹẹni, mo mọ kórìn ní ibi sẹ. Mo kórìn tàtí fi ọọ̀rọ̀ tí mò ń ṣe àdíẹ ìṣẹ̀ṣẹ̀ ọlọ.

Bẹ́ẹ̀ni, ọmọkùnrin níbí iṣẹ́ wọ́n kọ ìròyìn láti fi hàn ohun tí wọ́n bá, àti bí iṣẹ́ ti wọ́n ṣe pàtàkì kí ìwọ rí i.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré ní ilẹ̀ mi. Mo mo gbin ẹ̀fọ́ àti àwọn òdòdó. Ó dára fún mi nítorí pé òún jẹ́ kí ilé mi lẹ́wà.

Bẹ́ẹ̀ni mo ní aisàn ìkórira sí ẹ̀fọ́ kan nígbà tí mo bá jẹ́ ọmọ Òǹfà ìbànújẹ́ nítorí náà mo mọ oun sọ́ra.

Ẹbí mi mọ̀ ọ́n se àwọn àṣà wa nígbaa ayẹyẹ àti ìparí. A mọ̀ ọ́n se àjọyọ̀ ìbí, ìgbéyàwó àti ìbá àwọn àgbàlagbà.

Mẹ́ẹ̀ni, mo mọ mú àwọn ohun mímu erotínì lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀méji lọ́sẹ̀. Wọn ń nílòwó láti ní agbára àti láti fi ara ẹsẹ̀ dáadáa.

Mo mọ ohun tí àwọn ènìyàn pẹ̀lú ibà àtọ̀kànwá. Ni ọpẹ ìgbà mo máa ń sọ ẹ́hun tàbí bá oyin mo máa fi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ọ́n tí ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi túmọ̀ sí ìwọ̀pé. Mo fẹ́ràn orúkọ mi nítorí pé.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran lọ sí ilé Isenbáyọ̀ nígbàtí mo bá lọ ó máa ra àwọn oúnjẹ àti àwọn nǹkan tí mo nílò. Ọ dara fún mi ní toripe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilé ìsàmbáyé. Nígbà tí mo bá lọ, mo mọ n ra àwọn oúnjẹ àti àwọn nǹkan tí mo nílò. Ó dára fún mi nítorí pé mo lérí ọ̀run.

Mo kẹ́yìn gún ọ̀gùn akèrù lọ́sẹ̀ tó kọjá. Mo gún ún pẹ̀lú, pẹ̀lú ẹ̀bi mi láti lọ sí ìlú míran.

Ó dára fún mi nítorí pé mo rín irín àjo tuntun, mo sì ní ìrírí tuntun. Mo keyin gun ọkọ̀ akẹ́rù.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ọ́n kọ̀ rẹ̀. Kẹ́lì, nígbà tí mo bá wà ní ilẹ̀ tàbí nígbà tí mo bá ṣíṣẹ̀, mo fẹ́ ràn kọrin nítorí pé a ma mú ayọ̀ wá.

Rárá, mi ò ní kọ, mi ò ní ọkọ̀, ṣùgbọ́n mo fẹ́ kí ń ní ọkọ̀ ní ọjọ́ iwájú. Ó se pàtàkì fún mi láti ní ọkọ̀ tó ní ìfẹ́ àti ìbásepo dáadáa.

Nígbà mí mo móhùn rán yẹn ọrùn tó ṣẹlẹ̀ tàbí sèyẹ, àtún yẹn wọn níṣẹ́ mi. Ọrùn mí lówó láti mọ̀ ṣe ìdáná wò àti láti wo ọkọ́kọ́ dáadáa.

Ọmọ òhun fi kọ́kọ́rọ́ míì sípọ̀ tó mọ bí àpótí tàbí ṣẹ́ẹ̀lì. Nígbà míi, ọmọ òhun fi nínú àpọ̀ míì tàbí tàbí lẹ́lẹ̀.

Ní ẹ̀ni i, mo mọ̀ ọ́n lé, ye mo mọ̀ ọ́n lé ní àkọ́kọ́ ní ọ̀pọ̀ ìgbà. Ó ṣe ìpinnu kí n mọ̀ ọ́n lé dé pẹ̀lú àkọ́kọ́. Ó ṣe pàtàkì kí n mọ̀ ọ́n lé àkọ́kọ́ nítorí pé ówo fi hàn pé mọ̀ ọ́n lé ìbàṣepọ̀ dáadáa.

Mẹ́rin. Ímọ̀ mọ̀ ọ́n ṣiṣẹ́ tó wákàtí kan lọ ní ọ̀pọ̀ ìgbà. Rárá, nígbà tí ìṣẹ̀ má pọ̀, mo maa n ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ ṣíṣẹ́ jù wákàtí kan lọ́ ẹ̀ni opọ̀. Ipapa ngbà tí iṣẹ́ bá pọ̀, mo mọ ṣíṣẹ́ pelu ifokanbale ìfọ̀kànbalẹ̀ tí mo ní ìpàrí ọ̀gbọ́n tí mo ní ìgbà láti ṣiṣẹ́

Nígbà tí àsìkò ìparí iṣẹ́ bá dé, mo mọ̀, mò ń ṣe àtúnyẹwò ohun tí mo ti ṣe, mo ṣì mọ̀ dá iṣẹ́ tó kúu sílẹ̀ fún ọjọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi, mọ mo ń lu etí mi, ó dáa láti jẹ́ kí wọn, mo áti láti yá ara mi sílẹ̀

Bẹ́ẹ̀ni, mo kọ̀ pé ojú mi dára, wọn ò ṣe pàtàkì fún mi nítorí pé wọn o ràn mí lọ́wọ́ láti lè rí àwọn tó wà ní àyíká mi, wọ́n mọ̀ mi lójú.

Mo mọ̀ nǹkan àtẹ̀jọ àwọn iṣẹ́ mi sílẹ̀, kí n tó bẹ̀rẹ̀, mo mọ̀ nǹkan ṣe àwọn iṣẹ́ tó ti pàtàkì kíkókiko.

Mo fẹ́ràn kókó ẹ̀kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ìmọ̀ ẹ̀rọ àti ìtàn tó ìtàn tó lọ. Ìmọ̀ ẹ̀rọ náà máa ń lọ́wọ́ láti mọ bí ọ̀hún tó tó ṣe ẹ́.

Mo mọ ní ǹkọ́ á tó jọ àwọn iṣẹ́ mi sílẹ̀ kí n tó, kí n tó bẹ̀rẹ̀. Mo mọ àwọn iṣẹ́ àwọn iṣẹ́ tó sì pàtàkì kò kán.

Bẹ́ẹ̀ni, lẹ́ kankan, orin "Mò ń fọ́mi" nígbà tí ó bá ṣẹlẹ̀, mo máa sinmi. Mo sì máa mú omi ó ṣe pàtàkì láti móju tó ìlera ni kì ń lé eéyà ara nì sílẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlagbà. A tọ́ ní ilẹ̀ mi. Mo mọ ún gbé àwọn òdòdó àti àwọn ewe kọ́. Ó dàra fún mi nítorípé.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá. Ọjọ́ ni ilẹ̀ mi. Mo mọ̀ pé àwọn òdòdó àti àwọn ewé kan ó dára fún mi, nítoripe mo ń jẹ kìí ilẹ̀ mi nígbà.

Mo mọ iṣẹ́, mo ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́ta sí mẹ́rin lọ́jọ́ọjúmọ̀. Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo lè ṣiṣẹ́ díẹ̀ sí.

Mo ma ti ṣẹ́ fún wákàtí mẹ́ta sí mẹ́rin lọ́jojumo Nígbà tí iṣẹ́ bà pọ̀, mo lè ṣiṣẹ́ díẹ̀ sí.

Mo kẹ́yìn lọ sí ì bí ọ̀rìín lọ́sẹ̀ tó kọjá pẹ̀lú ọ̀rẹ́ mi. A bá gùn ọ̀rìín àsìkò n bọ̀. Ó dára fún mi nítorí pé mo ní àyò àti ìrírí tuntun.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ní àti ìyàwó rẹ̀. Mo mọ̀ nínú yá àwọn àwòrán nígbà ìsinmi mi àti pẹ̀lú òun. Ebi darí ọ̀rẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ ohun kò fi ní ibi ìṣẹ́, lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mẹ́ji lọ́jọ́. Ọ̀rọ̀ mi lọ́wọ́ láti di àdíẹ láti ní ifọ̀kànbalẹ̀

Bẹ́ẹ̀ni, ẹ̀yí kò kàn ẹ̀yin wọn fún mi nígbà tí ó bá ṣẹlẹ̀, mo máa sinmi. Mo sì máa fín ọmọ mi gbóná tàbí ìfúnàwọ̀ fún wa.

Ní yàlá ìṣẹ̀lẹ̀ mímọ́, ó ń tẹ ìsinmi lẹ́yìn ọjọ́ ìṣin mọ́ mọ̀ ó ń wo tẹlifíṣàn ká ìwé tàbí gbọ́ orin.

Ní ìgbà tí mo ń bá ní ìsọ̀rọ̀ níbi ìṣe, mo mọ̀ ọ́n ṣẹ́ fi hàn apárapá àti ìfọkànbalẹ̀. Mo mọ̀ ọ́n wọ́n yín.

Mo mọ inú àwọn ẹ̀rọ titun fàning bà mí tí mo bá ń kàwé, bá ìtàn tàbí bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀.

Mo ma ń mu àwọn orò tuntun wà nígbà tí mo bá ń ka ìwé, gbọ́ ìtàn tàbí bá àwọn oremi sọ̀rọ̀. Mo tún mọ ohun ọ̀ọ̀rún owó ìfọkànbalẹ̀.

Mo fẹ́ràn àkọ́kọ́ ọdún tí óhun mo ràn gan tó rọ̀ wọ́n láti lọ síta nígbà yẹn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwò àwọn ìràwọ̀ ní alẹ́. Nígbàtí mo bá wo ojú ọ̀run mo máa rí ìràwọ̀ púpọ̀. Ó dára fún mi nítorí pé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwọ àwọn ìràwọ̀ ní alẹ́. Nígbà tí mo ń ba wò wọ̀n, mo mọ̀ ọ́n rí ìwà ọ̀ púpọ̀. Ó dára fún mi nítorí pé ó ń mú kí n sinmi àti kí n wò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran wiwo àwọn ìwà ìràwọ̀ ní alẹ́. Nígbà tí mo ń bá wọn wò óòhún, mo mọ̀ wípé ìràwọ̀ púpọ̀ ó dára fún mi.

Bẹ́ẹ̀ni, mò ń fẹ́ àwọn irun wíwò àwọn ìràwọ̀. Ní alẹ́, mo gba tí mo gba, mo bá wọ òrùn, mo máa lo àwọn èrò púpọ̀. Ó dára fún mi nítorí pé ó mú, ó mú mi tì mí àti kí wọn wò dílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní èran kan ọ̀sìn kan, àjà ní. Mo máa gbótó tán wọ́n sì máa fún mi ní oúnjẹ lọ́jọ́ ọjọ́ náà oúnjẹ rẹ̀.

Nígbà tí mo ń bá ṣe àtẹ̀jíṣẹ́, mo mọ̀ ọ́n tó bí àfáàrí di, mo mọ̀ ọ́n ṣe kó ń bínú, kàn dá ri ji mi tún mọ̀ pé ó ní wò.

Mo kẹ́yìn rí eyín mi ìyá kọ̀ọ́ mi. Mo mọ ìwé òògùn ilé méjì lọ́jọ́ ní àárọ̀ àti ní alé. Ó ṣe pàtàkì láti gba òògùn.

Mo kẹ́yin, èyí ni àárọ̀ yẹ kí n. Bawo ni o ṣe mọ̀ ọ́n se akọkọ ní ìrìnàjò?

Omi tó wọ́n máa mu lọ́jọ́júmo ọ tó wọ́n, omi tó wọ́n máa mu lọ́jọ́júmo ọ tó, ẹẹ́ lẹ́yìn fún mi. Ọmọ tí mo mu púpọ̀ lọ́jọ́júmo.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ó ṣe ni ìmọ̀ ìtajà, ìmọ̀ ìtajà. Máa tẹ̀lé ìyá mi lọ́jọ́ ọjà, kí n máa tẹ̀lé lọ́jà Dange.

Báwo ni o ṣe mọ rantí àwọn ọ̀ro àṣìná rẹ? Mo pè é ní ìrírí ní àárọ̀ yìí.

Ẹ̀yọ̀, èmi ọ̀ jẹ́ ènìyàn tí mo ń bá ń jí ní kùtùkùtù. Ehn, mo kéyìn lọ sí ọjà lọ́sẹ̀ tó kọjá, lọ́sẹ̀ tó kọjá. Mo lọ láti.

Mo keyin lọ sí ọjà lọ́sẹ̀ tó kọjá. Mo lọ láti ra, Mo lọ láti ra oúnjẹ àti àwọn nǹkan tí mo nílò ní ilé. Ó dára fún mi nítorí pé mo rí gbogbo ohun tí mo fẹ́.

Mo kẹ́yìn lọ sí ọjà lọ̀sẹ̀ tó kọjá. Mo lọ láti ra oúnjẹ àti àwọn nǹkan tí mo nílò nílé.

Mo kẹ́yìn lọ sí ọjà lọ́sẹ̀ tó kọjá. Mo lọ láti ra oúnjẹ àti àwọn nǹkan tí mo nílò ní ilé. Ó dára fún mi nítorí pé mo rí, mo rí gbogbo ohun tí, ohun tí mo fẹ́

Nó tí mo jẹ, tí mo féràn jù náà ni rice. Mo like rice, tó bá ṣe okra iná, ó dùn, ó dùn àti igati, igati, igati àlùbọ́sa.

Ní òwúrọ̀, wọ́n bá mi koko, wọ́n mú koko ọkà, wọ́n mú ọkà, tó jẹ́ bá jẹ ìka tì, a ti ọbẹ̀, mm, ọbẹ̀ náà, oyè náà jẹ lówó.

Ìgbà mélo ni o ma n wo ojú awòràn ló tò tó tún má òkè? Ìpà melo ni o ma n gbòdò?

Eh, mo sáré, mo sáré díẹ̀ díẹ̀, tó bá jẹ́ ọjọ́ bá kó ó, ọjọ́ kan náà wà, èmi ò fẹ́ mo sáré, èmi ò fẹ́ lá lá lá lá. Ọjọ́ kan tí mo wà, ìyá sí sáń ojọjú mi.

Mo mọ̀, mo mú àwọn ero tuntun wá nígbà tí mo ń bá ń ka ìwé, ń gbọ́ ìtàn tàbí ń bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀.

Mo mọ̀ mú àwọn èrò tuntun wá nígbà tí mò ń bá ń kàwé, gbọ́ ìtàn tàbí bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Mo tún mọ ohun ọ̀ọ̀nú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀

Mo mọ ohun àwọn ẹ̀kọ́ tuntun wà nígbà tí mo bá ń kàwé gbọ́ ìtàn tàbí bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Mo tún mọ.